Mo ti pẹ́ tí mo ti kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù, ó di ṣe bí ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn mo ti gun ọkọ̀ kékè akẹ́rù. Àmọ́ tí bá ní ibi tó jìnà tí bá ń lọ tí ò bá sì sí òwùn lo wó mi, ọ̀nà ni máa kun pẹ̀yìn.